Bẹ́ẹ̀ni wọ́n máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àgà tó bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí àbí wọ́n ṣe, wọ́n ṣe ayẹyẹ kankan ní pàtó. Mo máa ń kọ lẹ́tà fún wọn pẹ̀lú ọwọ́ mi torí mo ní, ehm, handwriting tó rẹwà gan. Mo máa ń kọ lẹ́tà fún wọn. Mo fẹ́ràn rẹ̀ kí n máa kọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ẹrọ ìgbésókè, ó ń preserve strength mi àmọ́ mo ti ní ìdálẹ̀kọ̀ pé ó dára kí èèyàn máa lo, eh, staircase ju ẹrọ ìgbésókè lọ fún ìlera èèyàn. Àmọ́ mo máa ń lo, ibi tí bá ti rí pé ẹrọ ìgbésókè wà, mo máa lò nítorí kò sábà, kò sábà common ní gbogbo ibi.

Bẹ́ẹ̀ni, mo ní eto abo kọ̀mpútà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo máa ń lo, ẹ́, mo máa ń lo health app orí iPhone mi, ó máa ń bá mi track period ìgbà tí mo bá ṣe nǹkan oṣù àti ìgbà tí ara mi ò bá yá. Mo ṣe fi, mo ṣe fi gbogbo, ẹ́, mo ṣe fi gbogbo nǹkan tí ó wúlò síbẹ̀ tó bá ní ìdí.

Mo máa ń gbà iyẹn pẹ̀lú ẹ̀rìnmúsẹ́ lẹ́nu mi, àmọ́ tí mo bá ríi pé èyín yẹn kò ń ṣe iyen tó tọ́ bíi pé ó fẹ́ máa fi mí ṣe ẹsin ni, mi ò ní gbà á pẹ̀lú ojú tó rọjú. Àmo tó bá rí pé èmi náà rí pé mo ń siṣẹ́, mo dẹ̀ ní ẹ̀tọ́ sí èyí yẹn, màá gbà á má sì dupe lowo ẹni tó ń yin mí.

Rárá, bẹ́ẹ̀ni mo ti lọ́ sóde rí. Àá mó ti lọ́ sóde dáadáa. Óde oríṣìíríṣìí tí a bá n ṣe ní agbègbè wa. Mo máa n lọ fún conferences, mó ma lọ fún events, mó ma lọ party. Mo sì máa ń gbádùn rẹ̀ dáadáa. Mo máa ń lọ pẹ̀lú àwọn ọ̀rẹ̀ mi àde má ní nice time.

Èmi ò ní ọkọ̀ o, mi ò ní ọkọ̀. Àmọ́ ọ̀rẹ́ mi tó ní ọkọ̀, ó máa ń ra epo sí ọkọ̀ rẹ̀ ní oṣooṣù. Ó ní iye tó máa ti pín síbí kan pé owo yi ò, owó epo ni ó fún ọkọ̀. Ibi tó máa ń Àmọ́ tó bá yẹ pé ibi tí à ń lọ ní ọ̀sẹ̀ yẹn, ó, ó jìnnà ju ìyè tí ó ń lọ, èyí tó ń bọ̀ láti, lá tẹ́yìn wá. Ó máa ra epo ju bó ṣé ń rà tí tẹ́lẹ̀ lọ.

Ọmọ oṣù karùn-ún ni mí, may, ọmọ oṣù karùn-ún ni mí. Mo sì fẹ́ràn ìgbà ọjọ́ ìbí mi gan-an tí ó jẹ́ àwọn èèyàn máa ń fún mi ní ẹ̀bùn, wọ́n sì máa ń yẹ mi tí wọ́n máa ń bá mi ṣàjọyọ̀. Inú mi máa ń dùn gan-an lọ́jọ́ ìbí mi. Inú mi máa ń dùn. Mo fẹ́ràn ọjọ́ yẹn gan-an púpọ̀

Mo mas ń ṣiṣẹ́ ní wákàtí mẹ́fà sí mẹ́jọ ní ojoojúmọ́, iyẹn average six to seven hours. Bò to bá jẹ pé iṣẹ́ gbómi gan an, ó lè jù bẹ́ẹ̀ lọ àmọ́ to bá jẹ pé ǹkan tí mo fẹ́ ṣe ò pò, ó lè kéré jù bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni mo, mo máa ń wọ ago ọwọ́, mo máa ń wọ leather tàbí, eh, chain tàbí o ní ike. Ẹ̀kan nu meteta yen ni mọ̀ máa ń wọ. Mo fẹ́ràn kí n máa wọ ago ọwọ́ dáadáa. Tí mo bá wọ ogun, ó máa ń jẹ́ kí n feel bákan bákan.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àti èkó lọ sí ìlú, sí ilẹ Hausa ri ni Kaduna pẹ̀lú mọ́tò. Ìrìnàjò yẹn, mo gbádùn ẹ̀ torí àwọn tájọ wa ninú ọkọ̀ náà á ń para wa sọ̀rọ̀ títí táfí dé bí tá ń lọ ni. Ó ní mọ́tò náà sí aláyẹyẹ, ó láyẹyẹ.

Bẹ́ẹ̀ni ojú mi dára o. Mo máa ń fi, mo máa ń lo skincare mi dédé, mo máa ń para, mo máa ń fọ ojú mi lójoojúmọ́. Ojú mi dára gan an, mi ò ní kòkòrò kankan lójú mọ́. A fi àwọn black spots díẹ̀ díẹ̀ tòkun bẹ́ẹ̀, àmọ́ generally ojú mi dára o, ṣe wà ókéré díẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń ní ìrorá díẹ̀ ẹdẹ torí mo máa ń wa, mo máa ń rí i ní gẹ́gẹ́ bí iṣẹ́ takún láti kojú àwọn èèyàn láti máa bá wọn sọ̀rọ̀. Àmọ́ mo ti ń, mo ti ń kọ díẹ̀ ẹdẹ torí ẹmi náà mo fẹ́ improve lórí aspect yẹn pé kí n lè, kí n lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin yàrá ọkọ̀ àti pé tí a bá tẹ̀lé ẹ̀ṣẹ̀ ni ó dé ni ìyàfun tí àwọn, tí ọwọ́ àwọn agbófinró bá tẹ̀ yàn. So, mo máa ń, mo máa ń, mo máa ń tẹ̀lé òfin inú yàrá ọkọ̀.

Mo máa ń sunkún tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí mi tó dẹ́dùn mi gan-an, tó dùn mí dé inú ọkàn, àbí tó bá jẹ́ pé mo ti fọkàn sí nǹkan, kọ̀ wa já mọ́n bẹ̀ mo, àbí tó bá jẹ́ pé èèyàn kan ṣẹ̀ mí, mi ò dẹ̀ lérò pé, ó yẹ kó tọwọ́ ènìyàn wá. Mo lè sunkún fún irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní ago méje sí mẹ́jọ. Àmọ́ táí pé ebí tuń pa mí lẹ́yìn ìgbà yen, èmi tún máa jẹun o. Èmi ò ní time dé, mi ò ní àkókó tó sọ pé, a n gbọdọ̀ jẹun mọ́. Àmọ́ mo máa fẹ́ kọ́ jẹ́ pé kò ní kọjá ago méje sí mẹ́jọ tí mo máa jẹ oúnjẹ alẹ́ mi.

Rárá, mi ò kí ń wọ gíláàsì. Ojú mi dá dáradára. Mi ò ní àrùn ojú kankan. Mo kàn máa ń wọ gíláàsì akọ. Kì í ṣe gíláàsì tí dọ́kítà fún mi pé kí máa wọ láti fi correct eye defect gangan. Mò ní, mi ò, mi ò, mi ò kí ń wọ gíláàsì. Gíláàsì akọ ni mo máa ń wọ. Fashion glasses.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohun, ohun tó rẹlẹ̀, ohun tí wọ́n fẹ́ pé tó bá gbọ́, wọ́n máa le wa. Wọ́n sì ní mi ò ní pààrọ̀ nǹkan tó fẹ́ rà fún wọn. Bo bá ṣe rí gẹ́lẹ́, ni mo ṣe máa sọ fún wọn pé nǹkan tó fẹ́ rà yìí, nǹkan báìbàì ló máa bá ọ bẹ̀ o. Tọ́ bá sì ní ǹkan tó fẹ́ sọ fún mi pé nǹkan táwọn ra, wọn ò nífẹ̀ẹ́ sí, tí mo bá lè pààrọ̀ rẹ̀, mo máa bá wọn pààrọ̀ rẹ̀.

Mééjì ni mo fẹ́ran, àmọ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ran jù. Mo fẹ́ran tí, ẹm, tí òrùlé bá ṣẹ̀ṣẹ̀ tayọ̀, tí àwọn eyan ṣẹ̀ṣẹ̀ ń jí, tọ́ wọn ṣẹ̀ ń lọ síbi iṣẹ́, tí everywhere, tí kò sí ariwo kankan, àmọ́ ní ìrọ̀lẹ́ ọtí máa rẹ gbogbo ará àdúgbò, èèyàn máa kàn fẹ́ lọ sinmi nínú ilé èèyàn ni.

A máa ń ṣépè ká jẹun papọ̀. Nígbà tí ọdún ń bá wá, a máa ń ránṣọ ìkáná, a máa ń wọṣọ ìkáná, a máa ń yàwòrán papọ̀, a máa ń jẹun papọ̀, a sì máa ń gbàdúrà papọ̀. Ni ẹ̀ẹ̀kọ̀kan, a máa ń gist ara wa, a máa jókòó papọ̀, a máa sọ̀rọ̀ ìgbà kékeré wa, a máa sọ̀rọ̀ àwọn ẹbí wa tó kù.

Mo fẹ́ràn ìrìn atẹ́gùn àmọ́ mi ò tíì ní, mi ò tíì rin atẹ́gùn rí torí mi ò tíì jáde kúrò nínú orílẹ̀ èdè mi rí. Àwọn ibi tó dẹ̀ jùnà tí mo máa ń lọ lórílẹ̀ èdè wa, ọkọ̀ mo máa ń gùn, irun, ìrìn ojú ọ̀nà ni. Àmọ́ tí bá ti ló ìmíràn, màá máa gun ìrìn atẹ́gùn, mó máa máa rin ìrìn atẹ́gùn.

Bẹ́ẹ̀ni mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ ní blood bank rí. Experience yẹn gan fún mi torí èmi àti ọ̀rẹ́ mi la jọ lọ. Ọ̀rẹ́ mi máa fi titi rẹ̀ sílẹ̀, ó pass out, ó faint. Àmọ́ wọ́n tètè pé padà, wọ́n sì yọ kiní ẹ̀jẹ̀ yẹn kúrò lówó ẹ̀.

Àwọn ìṣòro a- arayabiasa ti mo bá ní, mo máa check Google láti try fúnra mi boya mọ̀ lè ríṣẹ́ fúnra mi. Àmọ́ tí bá ti rí pé ó ju agbára mi lọ, màá lọ fún engineer tó súmọ́ mi pé kó bá mi tún un ṣe. Àmọ́ kọ́ tó dìgbà yẹn mo máa ti wa, mo máa ti wa gbogbo ọ̀nà láti ríṣẹ́ fúnra ara mi náà kín tó lọ fowó tún un ṣe níta.

Mo ma ńtọ́jú ara. Mo fẹ́ràn good hygiene. Mo fẹ́ràn kí àyíká mi kó mọ́. Mi ò fẹ́ràn ìdọ̀tí. Mi ò fẹ́ràn ariwo. Mi ò fẹ́ràn òrun. Mo máa ń fọṣọ mi ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Mo máa ń wẹ̀ lójoojúmọ́. Mo máa ń fọnu ní èmejì lójúmọ́, mo sì máa ń jẹun gidi sí inú ara mi.

Mo ma n ṣe irun mi ní ọ̀sẹ̀ méjì méjì, toba jé pé irun mi lasán mo ma n ṣe, bó ti bajé pé braid ni mo ma n ṣe ni oṣù oṣù. Mo ma n fọ ní ọ̀sẹ̀ méjì méjì kí n tó ṣe, mo ò láì kí kí irun mi á dùn mí tí ó bá n bá mi ṣé lówó, so mo ma n moisturize rẹ̀ dáadáa kó lè, kó lè fẹlẹ lọ́wọ́ tí ó bá n là.

Mo máa ń rí pé ọjà mi dá, ọjà mi dára kí n tó kúrò níbi tí mo bá ti ń ra ọjà mi. Mo máa fojú sílẹ̀ dáadáa, máa wo nǹkan tí mo fẹ́ rà, mo máa tu-- mo máa wòó látùn wòó kín n tó san owó fún ẹni tí ó ń tajà fún mi. Mo máa, mo máa tun wòó dáadáa kín n tó kúrò. Sí bá dẹ tun san owó tán náà tí bá délé tí mo rí pé nǹkan tí mo rà kọ́ ní, mo máa gbe e padà.

Ẹn, mo ma n ṣe ìwádìí tí ó bá jẹ pé nǹkan tí a fẹ́ ṣe ó jẹ mọ́ kí n ṣe ìwádìí. Àmọ́ tí o bá jẹ pé nǹkan tí a fẹ́ ṣe pọ̀ kò jẹ́ mọ́ kí n ṣe ìwádìí wọ́n, èmi ò kí n wádìí onídìí o, mo ma n dúró lọ́wọ́ ara mi ni, mi ò kí n ṣe sófo fún wọn. Àmọ́ tó bá jẹ pé nǹkan tí a fẹ́ ṣe ó ní dá, ó ní ó jẹ́ mọ́ pé kí n wádìí wọn, mo ma wádìí wọn.

À, mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun tí èyí tó wá lọwo mi tó kò bá lè ṣiṣẹ́ mọ, àbí tí ó ba jẹ pé mo ní owó tí mo ti ń dá fún ẹ̀rọ ayárabíàṣá tuntun pé à, mo fẹ́ fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi àbí mo fẹ́ fi ṣe, mo fẹ́ fi dára mi nínú dùn, ìgbà yen ni mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá mìí.

Bẹ́ẹ̀ni ó rọrùn kò lè fún mi rárá láti darí àwọn ènìyàn, láti darí isé àwọn ènìyàn. Àgàgà tí ó bá ti wá bẹ̀ mí pé kí n má bínú pé àwọn ò ní ṣe rí rẹ̀ mọ́, ó ti tọ̀nà nìyẹn. Mi ò kí ń mú àwọn èyàn sínú. Kódà tí ọ̀bá mọ̀ pé wọ́n ṣe, mo máa sọ fún pé a làgbàja ò ṣe mí o, wọ́n dè máa, wọ́n máa tún èrò ara wọn ṣe, wọ́n máa, wọ́n máa tọrọ àforíjì.

Bẹ́ẹ̀ni mo ní ìrungbon diẹ̀die, mo ní hesotism, mo dẹ̀ n wá bí mo ṣe máa treat ẹ̀ torí kò kí múnú mi dun, mo wá bí mo ṣe máa, bí mo ṣe máa yọ ọ́ kúrò ní ojú mi, mi ò fẹ́ràn bó ṣe wà níbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Mo máa ń lo Google Drive tàbí, Google Drive náà mo máa ń sábà lo al the time bí iCloud storage mo máa ń lo. Mo, mi o, mi o, mo máa ń bẹ̀rù tí àwọn fáìlì mi bá sọnù. Mo sese máa ní àwọn hardcopy náà tí àwọn tó bá ṣe pàtàkì gan mo máa ń ní hardcopy.

Rárá, mi ò ní orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Mo kì n sábà lọ ilé ìdárayá. Ìdárayá tí mo má n ṣe ni ìdárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a bá jọ jókòó tàbí a bá ríra wa, tàbí tí a bá jọ ṣe o, tí a bá jọ play online game papọ̀. Kò ju bẹ́ẹ̀ lọ. Àmo pé ilé ìdárayá physical one, rárá mi ò ní.

Mo máa ń wọ ìbọ̀wọ́ bẹ́ẹ̀ ni tí mo bá fẹ́ ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi tí ó dẹ́ jẹ kí ó pàpo mọ́ pé mo ní láti lo ìbọ̀wọ́, mo máa lò ó láti má yẹ kí a má spread kòkòrò àìfojúrí. Tí n bá dẹ́ fẹ́ fọ, eh, yàrá ìyàgbẹ́ mi náà, mo máa ń wọ ìbọ̀wọ́.

Mo máa ń wò àmo òtípe tí mo ti wò ètò tẹlifíṣàn, tí mi ò bá lọ sí ilé àwọn òbí mi, mí kí wọ́n tẹlifíṣàn, tí n bá wà nílé gan, ẹ̀ẹ̀kan kan náà la máa wọ tẹlifíṣàn, a fi bẹ́ẹ̀ ṣe, a fi bẹ́ẹ̀ wò tẹlifíṣàn nílé wa. Lẹ́yìn àwọn ètò orí fóònù àti àwọn tó wà lórí, tó wà lórí social media ni mo máa ń wò.